Irú àwọn ìpàdé tí mo fẹ́ràn jù ni ẹ, nítorí pé kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ní àǹfààní láti jáde àbí ìgbà mí tí wu ti a máa ń sá fẹ́re lọ́wọ́ tí kò ní sí òwò ọkọ̀ tí èyàn lè fi jáde. Torí tí bá ní àǹfààní láti ṣe ìpàdé lórí fóònù, máa ń dùn mọ́ mi nínú kan. Irú àwọn ìpàdé tí mo dẹ̀ fẹ́ràn jù ni ẹ.